Bẹ́ẹ̀ni o, èmi ní káàdì iṣẹ́. Káàdì, káàdì ìdánimọ̀ mi níbi iṣẹ́, ó jẹ́ káàdì tí èmi máa ń mú káàkiri ní gbogbo igbà. Èèyàn ò gbọdọ̀ sì pọ̀ kí èèyàn mọ̀ ní káàdì iṣẹ́ kódà bí ó ṣe, ohun tí wọ́n ń pè ní táàgì tí èèyàn kan so mọ́ ara, tó jẹ́ ohun ìdánimọ̀. Ó ṣe pàtàkì púpọ̀ fún ìdánimọ̀ ní ibi iṣẹ́ tàbí ní agbègbè tàbí, eh, tí èèyàn bá sì ń jáde lọ, boya èèyàn lọ sí ibi kan. Ó ṣe pàtàkì púpọ̀ kí ó jẹ́ pé káàdì ìdánimọ̀ yìí èèyàn mú káàkiri ní gbogbo igbà. Èyi ni ó máa ṣe àfihàn wipé lagbájá báyìí, ó jẹ́ ara ibi báyìí, ibi báyìí ni ó ti ń ṣiṣẹ́. Torí pé àwọn èèyàn burúkú wọ́n ti pọ̀ ní ìta. Tí èèyàn bá sì dé agbègbè kan tí èèyàn jẹ́ ojutu tuntun bẹ́ẹ̀, káàdì yìí léeyàn ó fi hàn pé èmi o, àti bí èmi ti wá, abẹ́rẹ́ tí o lókùn ndì ni èmi. Kí èèyàn má ba à kó si ọwọ́ àwọn èèyàn burúkú àti láti máa fi ṣe ààbò, ìdábòbò ara ẹni níbi àwọn ìjàmbá.

Àwòrán? Àwòrán yíya kì í ṣíṣe tèmi o. Bẹ́ẹ̀ ni, kì í ṣíṣe tèmi rárá. Ni ọ̀rọ̀ kan, èmi kò mọ bí wọ́n ṣe ń ya àwòrán. Nítorí pé àkọ́kọ́, n ò kọ́, elẹ́ẹ̀keji n ò fi ṣiṣẹ́ ṣe, elẹ́ẹ̀kẹta n ò sì gbìyànjú pé kí n ya àwòrán. Àwòrán tó bá ti kọjá ká fa ìlà, ká fi ìlà méjì kún ìlà mẹ́ta. Tí ó bá ti di pé ká mọ ro orí, ká má ṣe oun tí wọ́n ń pè ní design, ká má gbìyànjú láti yá bí àwòrán eeyàn, àwòrán ewúrẹ́, èmi, n ò mọ̀o ya. Bẹ́ẹ̀ ni, n ò sì dára mí láàmú láti yáa rárá. Àwòrán yíya jẹ́ ọ̀nà tí èèyàn maa n gbà láti fi bá ara èèyàn sọ̀rọ̀, láti fi bá èèyàn sọ̀rọ̀ ní ijó, ní apapọ̀ àbí ní ẹyọ kan. Àwọn nǹkan nbẹ tó jẹ pé mo lè pè ní ẹ̀bùn àmútọ̀runwá wọn, kò sí ǹkan tí wọ́n ò le è ya. Kódà bí gómìnà dúró tí ń bọ̀ tàbí ti eeyàn lọ, ti eeyàn dúró, àb'opo eeyàn, gbogbo rẹ̀ patapa ni wọ́n mọ̀ ya. Àwọn mìíràn bẹ wọ́n kọ́, kí wọn tó mọ̀ ọ́ ṣe. Àwọn mìíràn bẹ wọ́n ò kọ́ tí wọ́n fi mọ̀ọ́ ṣe. Wọ́n kàn mọ̀ ọ́ ṣe látàrí pé wọ́n, wọ́n, wọ́n nífẹ̀ẹ́ sí i, wọ́n sì ń ṣe é. Àwọn mìíràn sì ń bẹ wọ́n lọ kànlẹ̀ kọ́ wípé àwọn fẹ́ mọ̀ bí wón ṣe ń ya àwòrán. Àwọn mìíràn fi ń jẹun, wọ́n fi ń ṣiṣẹ́ sí, tí wọ́n fi ń jẹun. Àwọn mìíràn sì ní wọ́n kàn ṣe láṣán láti kú pé wọ́n, wọ́n, wọ́n ń dánù ara wọn dùn. Wọ́n.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀, ètò mi fún ìparí ọ̀sẹ̀ náà ni wípé kí n parí àwọn iṣẹ́ tí mo ti ń ṣe bọ̀ láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ torí o ṣe pàtàkì fún mi láti parí rẹ̀ kí orí mi fuyẹ. Kí n sì tún lè múra fún àti gba àwọn iṣẹ́ mi wọlé. Àwọn iṣẹ́ mi tí ń dúró dè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n látàrí wipé àwọn iṣẹ́ tó wà lọ́wọ́ mi, un o tí ì parí ẹ̀, so un ò tí ì ń láǹfààní láti gba iṣẹ́ mi àbí láti fi bèrè fún iṣẹ́ mi Ìparí ọ̀sẹ̀ jẹ́ àsìkò tí èèyàn tó máa ń fi múra fún ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ mìíràn. Nígbà tí èèyàn bá sì ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èèyàn ò tíì yanjú tán ní ọ̀sẹ̀ yìí tí ó kọjá, nǹkan tuntun kò ní lè wá sí ọwọ́ mọ́. Bẹ́ẹ̀ sì ni àti lè mójútó iṣẹ́ yóò nira, yóò sì le díẹ̀, yóò wa jẹ́ kí ọ̀sẹ̀, kò ní jẹ́ kí ọ̀sẹ̀ èèyàn kó ní ìtumọ̀ kankan. Torí náà ohun tíì ń bẹ ní agbári mi báyìí. Náà ni pé kí n mójútó iṣẹ́ tó wà lọ́wọ́ mi kí n sì rí pé mò ń parí rẹ̀ kí ọ̀sẹ̀ yìí tó parí.

Ẹgbẹ́ eré ìdárayá è tèmi fẹ́ràn náà ni ẹgbẹ́ Man U. Bóti ó wule jẹ́ pé Man U tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yà tí won ò ṣe dáadáa mọ́ ní agbábọ́ọ̀lù ìpínlẹ̀ e'tí wọ́n wà. Àmọ́ bẹ́ẹ̀ ni mi ò sì tún nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ Man U. Tí a bá yọ tí Man U kúrò tí wọ́n bá ní mí pé ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn jù, n o sọ pé Hala Madrid. Real Madrid jẹ́ ẹgbẹ́ kan tí mo fẹ́ràn látàríi pé wọ́n ti jẹ́, wọn ti fi ìgbà kan jẹ́ ààyè fún ọmọ ológo tí ṣe Cristiano Ronaldo. Cristiano Ronaldo jẹ́ player agbábọ́ọ̀lù kan èyí tí èmi nífẹ̀ẹ́ sí jù lọ́pọ̀lọpọ̀. Láti ìgbà tí ó sì ti kúrò ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U tọ ti lọ sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ni èmi ti nífẹ̀ẹ́ sí Real Madrid. Tí a bá yọ ti Real Madrid kúrò, Man U ló kù lọ́dọ̀ mi. Bá sì yọ Man U kúrò Real Madrid ni ó kù.